Iràwọ àkọkọ màà n jàdè bi ò màà ò màà n ri bi ò màà kèkèrè nii. Ìràwọ̀ àkọ́kọ́ yẹn ó máa ń kékeré kì í jáde fú, ó máa ń wà bí i arc. Bí ìràwọ̀, bí ìràwọ̀ àkọ́kọ́ ṣe máa ń rí ni yèn.

Ah! Mo mọ bó ń ṣe se oúnjẹ dáadáa. Mo lè se rice, mo lè se jollof, mo lè se àsáró, mo lè ro amàlà, mo dè n ṣe obẹ́ẹ̀. Ìyá mi kọ́ mi bó ń ṣe se oúnjẹ dáadáa nígbà tá awà ń kékeré o. So oúnjẹ yẹn ṣe pàtàkì. Mo mọ ṣe dáadáa. Óbírin kò lè fi wọ́n mi láíláí.

Ìfẹ́ tí mo fẹ́ràn jù ni ìfẹ́ Olúwa. Ẹ̀mí fẹ́ràn Olúwa gan. Mo like àwọn òjíṣẹ́ Olúwa. Mo de like àti máa ṣiṣẹ́ Olúwa nitorí pé mo ń lọ lé Olúwa dáadáa. Olúwa ló ń ṣamọ̀nà mi.

Ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ ní mó, ní mó, ìrọ̀lẹ́ ní àkókò tí mó fi ń sínmí. Ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ pátápátá tí wọ́n ń bá ti tìbí ṣẹ́ dé. Àkókò ìrọ̀lẹ́ yẹn ló da láti sínmí fún mi jù. So ìgbà tí mó fí máa ń sínmí ní yẹn.

Ìrérí tí mo máa ń lọ náà ò ju ẹyọ kan lọ. Ìrirí kan ni mo máa ń lọ. Ìrérí kan ni mo máa ń lọ tí mo bá ti lọ si, ẹyọ kan yi náà ò ti tó mi. Ẹyọ kan ti tó mi. Ìrérí kan ni mo máa ń lọ.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, oúnjẹ ìkìlẹ̀ ni mo fẹ́ràn jù, bíi iyán, àmàlà àti sẹ̀mọ́. Oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn. Mo dẹ̀ like ẹran ìgbẹ́, ẹran ìgbẹ́.

Kò yé mi o, nǹkan tí ẹ sọ síbí ò yé mi. Nǹkan tí o sọ síbí kò yé mi. Ṣé wifi rẹ yára tán?

Ìlànà ìpolówó mi ni pé èmi ò yọ̀lẹ kò sí iṣẹ́ tí mi ò lè ṣe. Iṣẹ́, iṣẹ́ kọ̀m̀pútà ni mo kọ́. Mo mọ̀ bí wón ṣe ń design website. Èmi ló máa ń update, àwọn data àti information lórí website wa. Mo dẹ̀ mọ̀ bí wón ṣe ń, bí wón ṣe ń type, bí wón ṣe ń lo àwọn ICT gadget. So gbogbo, gbogbo ìpolówó mi nìyẹn. Gbogbo ọ̀nà ìpolówó mi nìyẹn.

Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Ore-ọ̀fẹ́ Olúwa ni ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ John ni ore-ọ̀fẹ́ Olúwa. John, ọmọ ẹ̀yìn Jésù. Ohun ni orúkọ, òun ni títẹ̀ mí.

Ah! Ẹ jẹ́ ká má pàró, ẹ jẹ́ kí n má pàró o. Oṣù February, oṣù kejì ọdún ni mo fẹ́ràn jù nítorí kí ni oṣù yẹn kúrú. Oṣù tó dáni tó jẹ́ pé kì í pẹ́ láti tàn. Mo dẹ̀ tún like oṣù tí wọ́n bí mi, oṣù kẹrin ọdún, oṣù April. Àwọn oṣù méjì tí mo like jùlẹ́ lè pẹ̀lú oṣù December, oṣù ọdún tó jẹ́ pé tí a bá ti bẹ̀rẹ̀ ọdún báyìí, ó tún di ọdún tó ń bọ̀ ka tó, ka tó padà lọ síbi iṣẹ́. Àwọn oṣù mẹ́ta tí mo like jù ni ẹ. Àwọn February, oṣù kejì ọdún ni mo fẹ́ràn jù.

Ìgbà, ìgbà tí mo wà ní kékeré ni mo máa ń wọ ìbọrùn àti ìgbà tí mo ti dàgbà ń sì ń, tí mo ti, tí, àti ìgbà tí mo ti wọ pra-- secondary school, tí mo ti paarí secondary school, tí mo ti paarí university mi ò wọ ìbọrùn rírọ̀. Mi ti ẹ, mi ti ẹ, mi ti ẹ fẹ́ràn ẹ́ àfi tó bá jẹ́ pé a fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé wọ́n ní kí n wọ ọ́ dan-dan-dan-dan, òun ni màá fi wọ, mi ò wọ ìbọrùn.

Rárá o, mi kì í ṣe gbé jáde níbi iṣẹ́ àfi tí wọ́n bá ti rán mi. Tí ọ̀gá mi bá ti rán mi, pé kí n lọ ra nǹkan àbí kí n oní, oníbi tí wọ́n fẹ́ kí n lọ wá, kí n lọ submit memo àbí letter níbikíbi, tọ̀, nǹkan tó máa ń gbé mi jáde níbi iṣẹ́ nìyẹn.

Dáadáa tí mo bá ní opportunity àti ṣiṣẹ́ ní ìlú mìíràn, a! Máa ṣe o, tí mo bá rí, tí mo bá rí opportunity ẹ, tí ọ̀nà yẹn bá ti là, mà like àti lọ ṣiṣẹ́ níbòmí. Torí mo fẹ́ wà expose, kí n tìẹ ní experience ibòmí àti ìlànà bọ́ n ṣe ń ṣiṣẹ́ titi wọn.

Mo fi orúkọ sílẹ̀ sí ilé ìdárayá àmọ́ mi ò tí, mi ò tí bẹ̀rẹ̀ sí ń lò torí mi, mi kì ń ṣàárẹ̀. Mi kì ń sábà ń ṣàárẹ̀ láéláé látọ̀jọ́ tí mo ti-- in fact láti ìgbà mi, láti ìgbà tí mo ti mọ ra mi, tí mo ti, tí mo ti gbọ́n, won tí admit mi sí ilé ìdárayá rí. Ṣùgbọ́n ní ìsìn tí mo ti ń ṣiṣẹ́ ìjọba yìí, won de, mo ní, mo ti fi orúkọ mi kalẹ̀ sí ilé ìdárayá, mi ò tí ì lọ, mi ò tí lọ bẹ̀e rí.

Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n wà ti à ń lò dáadáa. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n wà tí à ń lò nílẹ̀ wa bí i a de, mo fi ń ṣiṣẹ́ nígbà mí gan. So wọ́n wà bíi ChatGPT. ChatGPT ni mo ti ẹ lo jù.

Ṣé pé káàdì iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ àbí, àbí èwo? Mo ní, mo ní ID card iṣẹ́, iṣẹ́ mi. Ibi iṣẹ́ mi gangan tí mo ti ń ṣiṣẹ́ dáadáa. ID card iṣẹ́ mi wà. Mo ní káàdì iṣẹ́.

Dáadáa, mò ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Ẹ̀rọ ìrànwọ́ ohùn méjì ni mo ti ẹ ní sílé àmọ́ ẹyọ̀ kan ò ṣiṣẹ́ mọ́. Ẹyọ̀ kan ni mò ń lò ń sìń, mò máa ń lò ó dáadáa.

Mo ní ètò àbọ̀ kọ̀ǹpútà àmọ́ wọ́n ti jì lọ ọjọ́ Ọjọ́ kan wà tí mo lọ ibi iṣẹ́ kí n tó fẹ́ yàwó, mo lọ ibi iṣẹ́ kí n tó dé wọ́n ti fọ́ yàrá mi, wọ́n dàgbé kọ̀ǹpútà mi lọ àti ìgbà ẹ mi ò tí ì rí owó ra kọ̀ǹpútà mi. Eh, fóònù nìkan mo fi ń ṣe gbogbo ǹkan tí mo ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, nígbà mí mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo máa ń ro oúnjẹ níbi iṣẹ́. Ọjọ́ tíì mi i bá gbé oúnjẹ lọ ibiṣẹ́, mo máa ń ra ouńjẹ jẹ, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Mo máa ń bá wọn ra ouńjẹ tí mo ń jẹ nígbà mí lọ́sàn-án.

Ìgbà márùn-ún ni mo máa ń lọ. Ìgbà márùn-ún ni mo máa ń lọ iṣẹ́ ní ọ̀sẹ̀, ìgbà márùn-ún, ìgbà márùn-ún tọtọ. Ìgbà márùn-ún?

Tí mo bá fẹ́ tọrọ àforíjìn, mo máa ń kúnlẹ̀ ni. Tó bá jẹ́ pé ọwọ́ àwọn òbí mi ni tí mo fẹ́ tọrọ àforíjìn, màá kúnlẹ̀ bẹ̀ wọ́n. Tó bá de jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó mi ni mo fẹ́ tọrọ àforíjìn, màá bẹ̀ pẹ̀lú ohùn ọlẹlẹ. Tó bá dẹ̀ jẹ́ pé Ọlọ́run ni mo fẹ́ tọrọ àforíjìn látọ̀dọ̀ rẹ̀ màá kúnlẹ̀ màá gba àdúà màá ní kí Ọlọ́run dáríjìn mí.

Ohun tí èmi fẹ́ràn jù lóhun bass, mo fẹ́ràn ohùn tó le gan, ohùn baraton bí i ohùn àwọn Orlando Owoh, ohùn tí èmi fẹ́ràn nìyẹn, ohùn tí mo fẹ́ràn nìyẹn, ohùn tí mo fẹ́ràn.

Nínu ìrọ̀rùn mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi. A máa, mo máa ń, mo máa bá wọn ṣiṣẹ́ dáadáa. Ehn, a ní dìpátmẹ́ǹtì tó pọ̀ nínú, níbi iṣẹ́ wa. So, àwọn ilé tí wọ́n bá fẹ́ kí wọ́n bá wọn ṣe nǹkan lórí system, mo máa ń bá wọn ṣe. Èmi náà tí mo bá tún ní ìdí àṣìṣáǹdì wọ́n, màá lọ náà, màá pè wọ́n, àwọn náà nǹkan tí mo bá ní lọ́dọ̀ wọn, màá, màá, wọ́n á bá mi ṣe. Ẹ̀mí ò ní iṣu pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́. Mò ń ṣiṣẹ́ pẹ̀lú wọn nínú ìrọ̀rùn àti àlàáfíà.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lọ, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lọ náà kò, kò ṣe bẹ́ẹ̀ pọ̀, but mo ti ṣiṣẹ́ ìgbọ̀nsẹ̀ ná. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lọ pẹ̀lú, eeh, Globalcom àwọn tí wọ́n ń ṣiṣẹ́, tí wọ́n ń ta sim, tí wọ́n dẹ́ n register sim, mo bá wọn ṣiṣẹ́ yen dáadáa.

Láíláí miì, mi ò mu òògùn lójoojúmọ́. Kò sí òògùn, kò sí òògùn kankan tí mo ń mu lójoojúmọ́ torí mi ò ní, mi ò ní àárẹ̀ kankan lára. So, èmi tí ẹ̀ ti gbàgbé táìmù tí mo mu òògùn kẹ́yìn. Torí bá ti ẹ̀ ń fọ́ mi tí mo ṣiṣẹ́ ṣiṣẹ́ torí ń fọ́ mi tí mo bá ti sùn tí mo jí, ara mi ti dání yẹn.

Ah! Èmi ò ṣe bẹ́ẹ̀, like fìlà, mi ò wọ fìlà. But mo lè wọ fìlà o. Àmọ ẹ̀mi ò like fìlà, mi kì í ṣe fans sí fìlà, mi kì í wọ fìlà. Tí mo bá ti gẹ'rùn mi, mo máa ń gẹ'rùn mi tó dá. So, tí mo bá ti gẹrù mi tán kí ló, kí ló máa ṣe? A máa wọ fìlà, mi kì í wọ fìlà níìtẹ̀ mi.

Ah, ní tòótọ́ èmi ò le, èmi ò le, èmi ò le wọn lítà omi tí mo máa ń mu lójoojúmọ́. Mo ṣà ń mu omi ná, mò ń mú omi dáadáa. Mo ń mú omi dáadáa but mi ò le sọ pé, eh, òye báì báì lítà báì báì ni mò ń mu lójoojúmọ́. Àti paapaa gan-an ní ìsìn gan-an mò ń gbà, à ń gbà wẹ̀. So, mi ò kí ń mu omi dáadáa ńsìn.

Aah! Mo máa ń bá wọn sọ̀rọ̀, normal normal way, tí èèyàn bá, normal tí èèyàn bá fẹ́ra nǹkan. The normal way ni, a kì ń, a, a kì ń jà, èmi ò ní ìgbéraga. Mo ti è máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹjọ́, mo fẹ́ ra nǹkan báyìí, ẹ jọ́ ẹ fún mi ní nǹkan báyìí. So, ní ọwọ́ ọ̀lẹ ni a fi bá, mo fi máa ń bá wọn sọ̀rọ̀.

Well, èmi, mi ò, mi ò, mi ò kín ń ṣọ̀lẹ ní ìtẹ̀ mi. Tí ìṣòro bá wà níbi iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ wà dáadáa, màá, màá ṣe, màá ṣe pẹ̀lú, èmi, èmi tí ẹ̀ láì kí iṣẹ́ máa wà torí mi ò, mi ò like kí n máa wà redundant. Mo máa ń fẹ́ kí iṣẹ́ wà, mi ò ń yànlẹ́. Ibi tí mo bá ti ń ṣiṣẹ́ tí iṣẹ́ ò bá wà, mo máa ń fúnra mi ní iṣẹ́ ṣe. So tí iṣẹ́ bá ti wà yẹn gan lè mi fẹ́ràn, mo máa ń cope. Inú ò kí ń bí mi, inú mi máa ń dùn tí iṣẹ́ bá wà dáadáa.

Ehn, mo, mo, mo n ṣe ìpàdé lórí fóònù. Ehn, nígbà mì í tó jẹ pé ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ àbí ẹni táwá, àwa ta fẹ́ ṣe ìpàdé ti ibi tá bá ti wà bá jìnnà síra, a ní láti ṣe ìpàdé ẹ̀ lórí fóònù. Mo máa n ṣe dáadáa. A máa n ṣe lórí fóònù, a máa n ṣe lórí wásapù. Kò sí ibi tí a ti lè ṣe ìpàdé. Mo máa n ṣe, a máa, a dà, máa n ṣe lórí zúùm náà.

Nǹkan tí mo máa ń ṣe lásálẹ́ ni pé tí mo bá ti ti ibi iṣẹ́ dé tí mo wẹ̀, tí mo jẹun, tí mò ń rìn jáde díẹ̀, kì í ṣe pé mò ń jáde lọ sí síta o, màá kan gbatẹ́gùn díẹ̀ tí màá rìn díẹ̀ ni pẹ̀lú ẹsẹ̀ mi tí màá tún padà wálé. Mo ti wọ, mo ti wọlé mi ni ẹ́, màá gbọ́ ìròyìn alẹ́, màá sùn. Tí mo bá dẹ̀ tí sùn, ó tún di ìdájí ni ẹ́. Nǹkan tí mò ń ṣe lásálẹ́ nìyẹn o. Mo máa gbọ́ ìròyìn, màá jẹun, màá wẹ̀, màá sùn.

Ìbéèrè tẹ béèrè ò yé mi o, bẹ́ẹ̀ ṣe àwọn nǹkan tó kọ síbi kò yé mi rárá. Ṣé pé báwo ni ìgbéyàwó ṣe máa rí lọ́dọ̀ wa ni àbí báwo? Ẹ jọ e rephrase ìbéèrè yẹn torí kò yé mi.

Ìgbà kan ni ìsinmi oúnjẹ iṣẹ́ mi gbà ọ́, ìgbà kan ni ìgbà kan tí ìgbà yẹn bá ti parí báyìí, ó tún da lẹ́ẹ̀ni ọdún ìgbà táa bá tun ti darí pátápátá láti ibi iṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ ìrọ̀lẹ́.

Mo máa ń kí àwọn èèyàn bí wọ́n ṣe ń kí àwọn èèyàn nà. Àbí ṣe màá máa kí àwọn èèyàn bí, bí ẹranko ni àbí bó? Mo máa ń kí èèyàn, àwọn, àwọn ẹni tó bá ti jù mí lọ mo máa ń tẹríba kí wọn. Yorùbá lè mi àwọn tó bá ti, àwọn tó jẹ́ bí bàbá fún mi mo máa ń dọ̀bálẹ̀ kí wọn. Àwọn tó dẹ̀ jẹ́ ẹgbẹ́ mi ni wọ́n, mo máa ń lọ, mo máa ń, mo máa ń fọwọ́ bà wọ́n lọ kí wọn. Àwọn tí mo dẹ̀ jù lọ náà mo dẹ̀ ń kí wọn normally.

Nǹkan tí emi ń rò nípa iṣẹ́, nípa àwọn iṣẹ́ ọjọ́ iwájú honestly, bó ti ẹ jẹ pé ọdún yìí ni kí n rí opportunity àti, àti tẹ̀síwájú. Ó máa wà, ó máa wà dáadáa fún mi o, mo máa fẹ́ràn ẹ gán. Torí mo fẹ́, mo fẹ́ ṣe ìtẹ̀síwájú dáadáa, mo fẹ́ ṣe ìwájú dáadáa, mo fẹ́ ṣiṣẹ́ iwájú. Ó kan jẹ́ pé opportunity yen wa very slim níbi tí mo wà yìí ni.

Tí fóònù wa bá ti, bá ti ring níbi iṣẹ́, mi kì n jẹ́ kó ring jù, tó bá ti ring láàkkọ́ ẹ́lẹ́ẹ̀kejì mo ti gbe, mo dẹ̀ máa gbe tí màá kí ẹniyen ni kí n tó mọ ẹni tó ń sọ̀rọ̀. So ohun, ohun ìrẹ̀lẹ̀ la fi ń dá, la fi ń dáhùn fóònù níbi iṣẹ́

Èní yìgan, mo ṣi wọ ẹyín, mo wọ ẹyín mi léèní, kò sọ́jọ́ tí mi ò kí ń wọ ẹyín, èní gan báyì mo tí wò ó, so nǹkan tí à ń ṣe lójoojúmọ́ ni, kò sọ́jọ́ táà ní ṣe nǹkan bẹ́ẹ̀

Èmi gan ilé ìjọsìn, mo ń lọ ilé ìjọsìn dáadáa dáadáa, èní gan máa tún ń lọ. A ní a ń gbàwẹ̀, ilé ìjọsìn wa ń gbàwẹ̀, a ń gbàwẹ̀ ní January yìí. So ojoojúmọ́ ni mo máa ń lọ ìjọsìn, àná gan mo lọ ojoojúmọ́. So mo ń lọ ilé ìjọsìn dáadáa o.

Well, kò sí ẹni tí mí ò fẹ́ràn. Mó fẹ́ràn ìyàwó mí dáadáa, mó fẹ́ràn ọmọ mi, ọmọ mi obìnrín, ọmọ kàn ní mó ṣì ní ìsìn, mo fẹ́ràn àwọn, mo fẹ́ràn ẹ̀gbọ́n mi, mo fẹ́ràn àbúrò mi, mo fẹ́ràn àwọn oníbáṣiṣẹ́ pọ̀ mi, mo fẹ́ràn àwọn ọmọ ìjọ mi. So èmi, kò sí ẹni tí mi ò fẹ́ràn ní témi. Àwọn onígbágbé lé pọ̀ mi náà, mo fẹ́ràn wọn.

Ah! Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, mo máa ń rántí ìgbà tí mọ́mì mi máa ń mú mi lọ sí school. Tó jẹ pé tá bá ti, tó bá ti mú mi lọ sí school báyìí, a máa ń fọ sẹ́rìn nígbà mí ni, ìgbà mí wọ́n á tún gbé mi. A máa jọjọ sọ̀rọ̀, a máa jọjọ ṣeré o lóju ọ̀nà. Àmọ́ tá bá ti wá dé school, tí àwọn teacher bá ti wá gbà mí, tí mọ́mì bá fẹ́ máa padà lọlé, màá bẹ̀rẹ̀ sí máa sunkún. Ojoojúmọ́ ǹkan tó máa ń ṣẹlẹ̀ ni ẹ. Tó bá ti nipé school yá mi kì í sunkún, wọ́n we mí, máa wọṣọ, a máa lọ. But tá bá ti wá dé school tán tí mọ́mì máa padà, màá bẹ̀rẹ̀ ekun. Àwọn, àwọn olùkọ́ wa won wá gbé mi lọ sínú class, wọ́n á gbé mi sórí kẹ̀kẹ́, wọ́n á máa tì mí, wọ́n á máa wà mí títí di ìgbà tí máa wá dákẹ́, tí máa wá jókòó. Mi lè gbàgbé ìgbà yẹn láéláé.

Èmi máa ń pe àwọn oníbàárà tuntun tí mo bá ti rí pé nǹkan tí wọ́n ń tà ó da, nǹkan tí wọ́n ń tà ó yanjú, nǹkan tí wọ́n ń tà àti system tí wọ́n fi ń tajà wọ́n kò fanira, kò ní fa ìnira fún èmi dáadáa. Mo máa ń pe àwọn oníbàárà tuntun àti pàápàá jùlọ àwọn oníbàra tó jẹ́ pé wọn wà ní tòsí ibi tí mo wà tí wọn wà nílé wa eheh tó jẹ́ pé mo mọ ọ́fíìsì wọn tí mo le lọ bá wọn at least tí wọ́n bá ti, tí wọ́n bá ti ní nǹkan tí mo fẹ́ rà àti wà rẹ́díò tí mo le lọ gbé, àwọn kan bá ń wẹ bí ilẹ̀, mo máa, mo máa bá wọn rajà.

Dáadáa, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Àá, ìyẹn yapa, mò ń lo fóònù mi, mò ń lo system níbi iṣẹ́ tí a fi ní, tí mo fi ń communicate pẹ̀lú àwọn, pẹ̀lú àwọn èrò dáadáa. So ìyẹn ò le jẹ́, ìyẹn ò jẹ́, ìyẹn ò ṣe barrier kankan ní side wa níbi ojú wá ti là gan ań bí. A ń lo, a ń lo different method of eh communication níbí báyìí. Láti fóònù mi mò ń máa chat, láti system níbi iṣẹ́ tí mo bá lọ ibi iṣẹ́, mò ń máa chat. Èní báyiì mo gbà'ye mí lọ ibi iṣẹ́, ó tún di Monday kí n tó lọ ibi iṣẹ́ tàbí ọ̀la tí wọ́n bá pè mí fún emergency, torí kò tíì ṣiṣẹ́ dáadáa ń sìn. So mò máa ń lo ẹ̀rọ ìgbéni sókè dáadáa.

Ah! Àlá burúkú tí mo lá gbẹ̀yìn, àlá burúkú tí mo lá kẹ́yìn, kò tíì, kò tíì ṣe bẹ́ẹ̀ pé ọ̀sẹ̀ tó kọjá ni mo lá àlá burúkú kẹ́yìn. Ọ̀sẹ̀ tó kọjá lọ́hun ni mo lá àlá burúkú kẹ́yìn.

Mo máa ń lo Oraimo, mo dẹ̀ máa ń lo Natural eti mi nígbà mí, bọ̀ tí mo ò bá fẹ́, mo bá wà nínú àárín àwọn èèyàn Oraimo, Oraimo earpiece ni mo máa ń lò. Ìyẹn, ìyẹn. Ìyẹn wà very durable. Ó dẹ̀ máa ń tàa gan ní side wa yìí. So Oraimo ni mo máa ń lò.

Mo máa ń fi para sára. Mo ń fi para sára dáadáa. Kódà gan, ìpara tí mò ń lò ń sìn, orúkọ ẹ̀ ni Karotone. Karotone ni mò ń lò. Tí mi o bá fi para sára, ara mi ò ní dán. So mò máa ń fi para sára.

Bẹ́ẹ̀ ni mo ní irùngbọ̀n. Irùgbọ̀n mi gùn dáadáa. Mo dẹ̀ like àti máa keep irùngbọ̀n. Mo ní irùngbọ̀n, ó máa ń fit mi. Tí mo bá ti gẹrun tí mo gẹ gbogbo irùngbọ̀n mi, kò kí ń jẹ́ kó ojú mi wà ọ́kẹ́. Só mo máa ń keep irùgbọ̀n.

Ti mo bá sín mo máa ń bo imú mi. Ti mo bá sín mo máa ń bo imú mi pẹ̀lú handkerchief. À tí-tí o bá sí èrò níbi tí mo wà, màá dẹ̀ kọjú mi síbi, ẹ, ìgànná, màá bo ẹrù mi, màá sín.

Ah! Mo fẹ́ràn oúnjẹ tó láta dáadáa. In fact, tí oúnjẹ ò bá láta, ó máa yọ́ mi ní tọ́ tí mo bá ti jẹ́, à máa yọ mí ní bíbí. So, àti ìgbà tí mo ti wà kékeré ni wọ́n ti fi oúnjẹ alata train mi. Mo máa ń like oúnjẹ alata.

Mo máa ń kọrin kẹ́lẹ́, mo máa ń kọrin kẹ́lẹ́ torí ẹni tí inú ẹ̀ máa ń dùn ni mí. Mo láyọ̀ nínú Olúwa, tí mo bá ti rò óore tí Jésù ń ṣe fún mi tí Olúwa ṣe fún mi, màá dẹ̀ máa kọrin mi kẹ́lẹ́, kẹ́lẹ́ nígbà tó bá wù mí.

Orin ẹ̀sìn ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn orin ẹ̀sìn. Tẹ́lẹ̀ mo máa ń láìkì orin highlife, àmọ́ àti ìgbà tí mo ti fi ayé mi fún Jésù, orin ẹ̀sìn ni mo ń láì- ni mo fẹ́ jù. Ǹkan tó jẹ́ kí ń máa kọrin ìyìn sí Olúwa nìyẹn. Tí mo bá ti ronú jinlẹ̀ ore Oluwa nílé ayé mi, máa dẹ̀ máa kọrin ìyìn, orin ẹ̀sìn sí Olúwa.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni computer system tí mo fi ń ṣiṣẹ́ pẹ̀lú internet service tó jẹ́ kí n máa communicate lórí internet àti iná, iná ẹlẹtírísìtì. Ọjọ́ tí mo bá ti lọ ibi iṣẹ́ tí kò sí iná ẹlẹtírísítì in fact iná ẹlẹtírísítì yẹn ló ti ṣe pàtàkì jù. Tí ó bá sí iná báyìí, a lè ṣiṣẹ́ kankan. So iná yen gan lo se pàtàkì jù.

Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú oko òun ni ike àwọn ẹyẹ, àwọn ẹyẹ ló ń pariwo jù. Ike ẹyẹ, ike ẹyẹ sáa ni àti atẹ́gùn, tí atẹ́gùn bá tún fẹ́. Àwọn ike ẹyẹ yẹn gan-an ló pọ̀ jù.

Àkókò ọdún kérésìmesì ni mo fẹ́ràn jù torí ọdún kérésìmesì máa ń kó gbogbo àwọn ẹbí, ẹbí wa ó máa ń kó wà pọ̀, a máa ń jọjọ wá ṣọdún nílé. Ìgbà ẹ mu máa rà àwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ tí mi ò rí fún odidi ọdún, màá rí wọn. A máa jọjọ ṣépọ̀, a máa jọjọ jẹun papọ̀, a máa jọjọ ṣeré ká tó tún máa padà sí ibi tí a ti ń ṣiṣẹ́ ẹ wa. So ọdún kérésìmesì ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, nígbà mìí mo máa ń lo ọ̀pá. Yi ìfàmú́ra, ìgbà mìíràn mi kì í lò, but mo prefer láti máa lò, especially tí mo bá ń mu nǹkan tó bá tutù dáadáa, mo máa ń lo ọ̀pá ìfàmú́ra. Bẹ́ẹ̀ni, mò ń lò ó.

Bí mo ṣe máa ń tọ́jú ekana mí ni pé mo máa ń fi nail cutter mo fi gé ekana mí. Tí mo bá ti fi nail cutter gé ekana mi tán, màá wá fi razor màá wá fi há kó ba lè máa dán. Ekana ẹsẹ̀ mi náà bí mo ṣe ń ṣe níyẹn. Bí mo bá ti, bí mo ṣe ń tọ́jú ekana mi níyẹn.

Lóòótọ́ èmi ò tíì ní ọkọ̀, mi ò tíì lọ́kọ̀ àmọ́ mo ń plan láti ní ọkọ̀ lágbára ọlọ́run ní ọdún yìí, lágbára Ọlọ́run. Mo máa lọ́kọ̀ títe mi torí mo ní ìdí ẹ gan. Mo ní ìdí ọkọ̀, mo ní ìdí ọkọ̀ àmọ́ mi ò tíì ní i.

Oppo ni mo ń lò, Oppo. Oppo Android phone ni mo ń lò. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń lò ó, àdúrà lè mí ń gbà kí ń lọ́ owó tí màá fi change phone mi. Mo dẹ̀ like Oppo yan gan, tí mo bá ti a máa change ìí mi, another Oppo phone ni mo máa tún rà. So Oppo phone ni mò ń lò, Android phone.

À, mo máa ń fi, mo máa, mo máa ń fún àwọn òṣìṣẹ́, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní ọwọ́ àfikún o dáadáa. Àwọn náà máa ń fún mi ní ọwọ́ àfikún. Mo máa ń fún wọn láwọ́ àfikún dáadáa. Especially ìgbà míì gan tí ẹnìkan ò bá wá lára òṣìṣẹ́ wa. Wọ́n le pè mí pé kí n jọ kí n bá wọn ṣe nǹkan báyìí, kí n bá wọn represent nǹkan báyìí. Mo máa ń ṣe fún wọn.

Wẹ̀ll, mi kì í wọn ọkọ̀ torí mi ò, mi ò lọ́kọ̀, mi ò lọ́kọ̀ débi tí màá fi máa tẹ̀lé òfin yàrá ọkọ̀. So mi ò tíì lọ́kọ̀, mi ò dẹ́ kí ń wa ọkọ̀. Àmọ́ tí mo bá ti lọ́kọ̀ títemi tí mò ń wà, màá tẹ̀lé òfin yàrá ọkọ̀

Ọjà tuntun yóò jáde ní ìparí oṣù yìí. Ọjà tuntun yóò jáde ní ìparí oṣù yìí. Very hopefully ni agbára Ọlọ́run, torí àwọn kan wà ta ti ń ṣe kalẹ̀ ẹ́ ẹ̀sìn. Ta bá ti ṣetán nípa ri oṣù yìí, oṣù ta fẹ́ bọ́ sí, ó máa jáde.

Kekere mi mo máa, mo máa ń fi sínú ṣòkòtò mi ná. Inú ṣòkòtò ló máa ń wà ní gbogbo ìgbà. Kẹ́kẹ́rẹ́ mi máa ń wà nínú ṣòkòtò, ká máa rò bẹ́ẹ̀. Inú ṣòkòtò ló máa ń wà.

Ẹ bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ ni pé tí mo bá ti dé ibiṣẹ́, nǹkan tí màá kọ́kọ́ ṣe náà tí mo bá ti gbàdúrà, tí mo tan system mi. Most of the time orí system ni mo ti ń ṣiṣẹ́. So iṣẹ́, iṣẹ́ tí mo, tí mi ò parí the previous day, òun ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ kí n tó wá bẹ̀rẹ̀ iṣẹ́, iṣẹ́ ọjọ́ yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lórí WhatsApp. Mo máa ń ṣe ìpè fídíò lórí WhatsApp. Mo dé ma ń ṣe ìpè fídíò, à, lórí Telegram. Mo ti ṣe ìpè fídíò lórí Telegram àti WhatsApp rí. Mo, mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe fún mọ́mì mi pẹ̀lú àbúrò mi obìnrin.

Rárá o èmi ò lu etí rí, èmi ò lu etí mi, mi kìn ṣe obìnrin. Eh, ìgbà tí dàdì mi ti wà láyé, wọ́n ò le gbà láíláí kí ọmọ ọkùnrin lu etí ẹ. So mi ò lu etí mi. Ọmọ ọkùnrin ni mí, mi ò kìn ṣe obìnrin ẹ̀sìn mi ò dẹ̀ ní gbà bẹ́ẹ̀, kí èmi tójẹ́ ọmọ ọkùnrin kí n lu ti. Mi ò lu etí o.

Wẹ̀, bí mo ṣe máa ń ṣe dọ́gba ní, ní ti ibi iṣẹ́ àti ìgbésí ayé mi ni pé tí mo bá ti, tí mo bá ti ṣiṣẹ́, a kì í ṣiṣẹ́, a lè ṣiṣẹ́ tán. Ẹ̀hẹn, mi, mi, mi ò dẹ̀yàn lẹ́, so mo máa ń ṣiṣẹ́. Tí mo bá ti ṣiṣẹ́ tí àkókò iṣẹ́ mi bá ti tó láti darí, mo máa darí ibi iṣẹ́, màá wá lé, wá si mi, màá wá lé, wá tún ṣe, wá bá àwọn family mi ṣépọ̀. So, ó tún dọjọ́ ímì tí n bá tún ti lọ sí ibi iṣẹ́. Mi ki n lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́, so mo máa ń sinmi dáadáa. Mo máa ń níì sinmi láti ibi iṣẹ́ dáadáa.

Bátìrì fóònù mi máa ń, ó lè, ó lè last fún twenty-four hours, àmọ́ tí mo bá ti tan, tí mo bá ti tan, erm, kíni, internet mi tí mò ń ṣiṣẹ́ two four seven, ó lè last fún twelve hours.

Mo máa ń bínú nígbà mí tí mo bá ti wà nínú ọkọ̀ torí especially ibi tí, ibi tí mo wà yìí, Nigeria tí mo wà yìí, tí a bá ti wọ bus tá a ń lọ ibi iṣẹ́ Ọ̀pọ̀lọpọ̀ àwọn, àwọn driver yẹn máa, wọ́n máa, wọ́n máa ń ṣọ̀ṣì gan-an tó jẹ́ pé wọ́n á máa dúró wọ́n á gbé eleyii, wọ́n á dúró wọ́n á gbé yẹn. Ìwà, ìṣe sí wọn ò dárarara, mo máa ń bínú.

Ìgbà mí ì, aago méje, most time aago méje ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Mo ṣẹ̀ṣẹ̀ jẹ oúnjẹ alẹ́ tán níìsín l'aago méje yìí. Mo ṣẹ̀ṣẹ̀ jẹ oúnjẹ alẹ́ tán, tó bá ti pẹ́ jù, òun ni aago mẹ́jọ. Àwọn most time aago méje, aago méje ni mo máa ń jẹ oúnjẹ alẹ́

Ah, gbogbo ìgbà ni o, gbogbo ìgbà ni fóònù mi máa ń gbóná tí mo bá ti ń lò jù. Tí mo bá ti lò, tí mo lò, tí mo lò, orí ẹ máa gbóná. So, màá wá, màá wá pa gbogbo, eh, gbogbo app tí mo ń lò. Tí mo bá ti shut down gbogbo app tán, màá wá jẹ́ kó simi díẹ̀. Tó bá ṣe díẹ̀, màá tún tàn án, a tún máa bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́. Ìgbà tó bá ti gbóná yẹn, tí mo bá ti, tí mo bá ti pa, tó bá ti gbóná, a máa, ako máa ṣiṣẹ́ bá, bá kan bá kan ni a máa hang. To rí gbà tí mo bá ti pa, tí mo bá ti pa, tí mo jẹ́ kó simi, màá tún máa lò. Tó bá, tí mo bá tún ti lò tí mo lò, a tún gbóná again, màá tún pa bí mo ṣe ń ṣe ní yen mo lè ṣẹ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta lójọ́o.

Mo ń kàwé dáadáa, mo ń kàwé gidigan dáadáa. Àwọn ìwé, ìwé ìgbàgbọ́ ni mo máa ń kà ṣá. Èní bá yi mo kà bíbélì. Mo dẹ̀ tún ka ìwé ìgbàgbọ́ kan. Mo máa ń kàwé dáadáa.

Nǹkan tí mo máa ń jẹ lọ́sàn-án ni àmàlà. Mo like àmàlà, awon oúnjẹ òkèlè ni wọ́n máa ń like atí máa jẹ lọ́wọ́ ọ̀sán. Nǹkan tí mo ń jẹ lọ́sàn-án dáadáa ní àmàlà àbí sẹ̀mọ. O Oúnjẹ ìkèlè pẹ̀lú ọbẹ̀ ọbẹ̀ ilá ni mo máa ń jẹ.

Ibi tó má wù mí láti lọ fún ìsinmi, àwọn ni Yankee, Amẹ́ríkà àti London. MÓ tiẹ̀ má, mo máa láìkì átí lọ sí England torí fan Manchester United ni mí. Máa fi opportunity yẹn lọ wo match Man Une-- Man United kí n kọ̀na kí n lọ, kí n lọ, kí n lọ, kí n lọ jẹ́gbádùn bí, bí ọdún kan, bí oṣù mẹ́fà kí n tó padà wá. Ó wù mí kí n lọ sí ìlú òyìnbó bí Amẹ́ríkà àbí England lọ fún ìsinmi.

Ah, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ń lọ dédé, ń lọ smooth. A ní, a kì í ní iṣu. Mo bọ̀ wọ́ fún olórí mi níbi iṣẹ́ dáadáa, òun dè fẹ́ràn mi torí mi kì ń ṣọ̀lẹ, mo máa ń ṣiṣẹ́ dáadáa. Ẹni iṣẹ́ tó bá gbé fún mi kí n ṣe, mò ń ṣe. Àwọn olórí olórí dìpátmẹ́tì mi náà tó máa ń pè mi wá bá wọn ṣiṣẹ́ lórí system wọn, wọ́n ń fẹ́ràn mi dáadáa. So, ìbára, eh, relationship mi pẹ̀lú olórí olórí iṣẹ́ mi ń lọ dáadáa, a ní, a ní wàhálà kankan.

A! Mo máa ń kowo pamọ́ tẹ́lẹ̀ àmọ́ nísìnyí o, tí mo ti fẹ́ ìyàwó tí mo ti lọmọ, responsibilities ti wá pọ̀, kí n máa pàrọ̀ o. Láti ìgbà tí mo ti fẹ́ ìyàwó ní ọdún tó kọjá yẹn, mi ì p'awó pamọ́ o.

Mo ní ọgbà kékeré kan ní ẹ̀yìn ilé wa. Mo ní ọgbà, mo ní ọgbà ní ẹ̀yìn ilé wa. Ọgbà wà, mo dẹ̀ fi ń ṣe nǹkan kékeré sáà ni, mo lọ gbà sẹ́yìn ilé wa.

Èmi ò like àti máa fi ìdáàbò bo òòrùn, òòrùn sára. Mi like umbrella. Mi i kì n like e, mo prefer tí oòrùn bá ti mú jù, mi i kì n jáde lọ́wọ́ ìsán tí oòrùn bá ti pọ̀ bẹ́ẹ̀ yẹn.

Mo máa ń sáré dáadáa, mo máa ń sáré. Mo máa ń sáré lá'aárọ̀, mo máa ń sáré. Tí mo bá dẹ̀ ti fẹ́ wọ ọkọ̀ nígbà mi tí ọkọ̀ dúró síwájú, mo máa ń sáré lọ ọkọ̀

Ìgbà, ìgbà tí mo máa ń fọṣọ kò ní, kò ní specific time. Èníyi gan bá ẹ mo fọṣọ, mo fọṣọ lọ́wọ́ ọ̀sán. Ọjọ́ tí mo bá ti ráyè ni mo máa ń fọṣọ mi. Ọjọ́ tí mo bá ti ráyè ni mo máa ń fọṣọ.

Mi ò wọ gíláàsì, mi ò wọ gíláàsì. Pẹ̀lú, pẹ̀lú ojú mi ni mo fi ń ka gbogbo nǹkan tí mò ń, tí mò ń kà lórí bí ì ń sìn. Mi ò tí ẹ kí ń wọ gíláàsì gan.

Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Tí mo bá ti lọ síbi tuntun tí mi ò mọ̀, ibi tí mo, ibi tí mi ò lọ rí, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn tó bá wà níbẹ̀. Wọ́n dẹ̀ máa ń já mi síì, bẹ́ẹ̀ ni.

Wákàtí mẹ́jọ ni mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Wákàtí mẹ́jọ láta ago mẹ́jọ títí dá ago mẹ́rin ni mo fi ń ṣiṣẹ́. Tí àkókò yẹn bá ti clock bẹ́ẹ̀ yẹn, mo ti darí iṣẹ́ ni ẹ́n, mo ti parí iṣẹ́ fún ọjọ́ yẹn ni ẹ́, wákàtí mẹ́jọ.